Bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá ni pé tí màá ti kojú wọn, mo máa ń kọ́kọ́ farabalẹ̀. Mo máa fẹ́ kó ṣe sùúrù nítorí ìbínú ò ṣe, ìkanjú ò ṣe. Mo ní láti farabalẹ̀ kí n lè yẹ̀ ẹ́ wò kí n tó ṣe láti lè ní ìrọ̀rùn nípa tíṣì àtúnṣe tí ó wà lánàá.

Bẹ́ẹ̀ni mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Tó bá já sí wipẹ́ hin tí mo fẹ́ rà kì í ṣe hin ti mo nílò kía kíá. Tó sì já sí wipé rírà rẹ̀ ni bíbí, ó lè gbé owó lórí. Ju iye tí màá rí lórí Íńtánẹ́ẹ̀tì lọ. Màá ní sùúrù láti ra lórí Íńtánẹ́ẹ̀tì fún iyè igba tí ó bá fi lò láti fi dè.

Nípa pípa ẹja, mi ò lè sọ pé mo mọ̀ bí a ti ń pe ẹja. Kí n kọ́ kúkú kọ́ le sọ pé mi ò mọ̀. Mi ò mọ̀ bá ti ń pe ẹja. Mi ò mọ̀ ẹja pa nítorí pé mi ò ń kọ́ṣẹ́ ẹja sínsìn. Mi dè wá ní àyíká tí wọ́n ti ń sìn. Nítorí náà mi ò mọ̀ bí a ti ń pe ẹja.

Mo máa ń kọ́ nǹkan lórí ìntanẹ́ẹ̀tì. Púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ǹkan ní òde òní lórí Íńtánẹ́ẹ̀tì ni mo ti ń kọ́. To báa ń ríi pé bóyá kí n lọ sí YouTube, kí n lọ kọ́ ní ọ̀fẹ́ tàbí kí n san owó fún èèyàn láti kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Méjèjì ni mòó ń ṣe.

Kò sí ọ̀nà pàtó kan nípa bí mo ti máa ń kojú ìparí ọ̀sẹ̀ ju kí ọ̀sẹ̀ dé, kí n ṣe àyíká inú ilé, kí n fọ aṣọ, kí n rí pé inú ilé ó jẹ́ ǹkan tó dùn tó dun ríI nípa ìmotótó kòjúbayen lọ.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ wíwẹ̀, aṣọ tí mo máa ń wọ̀ tí máa fẹ́ wẹ̀, mo ní wọn. Kò jásí pé aṣọ rẹ ni màá wọ̀, ti mo bàá ti fẹ́ lọ wẹ̀. Nítorí náà mo ní aṣọ. Ki se, awon aṣọ tó pọ̀ náà bóyá méjì àbí mẹ́ta tó jẹ́ oríṣiríṣi kó mọ́ ba lè jẹ́ ẹyọkan.

Mo fẹ́ràn láti máa lọ sí etí òkun, àmọ́ o jẹ́ ntí mo máa ń lọ ní ẹ̀kọ̀ọkan nítorí iṣẹ́ tí mò ń ṣe. Mì lè máa lọ sí etí òkun ní ojojúmọ́ láìṣe ẹni tí kò ní isẹ́. Mo máa ń lọ sí etí òkun, o jẹ́ ibi tí mo fẹ́ràn láti máa lọ.

Mi ò mọ̀ bí a ṣe ń ka àwòrán ilẹ̀, mi ò mọ̀. Mi ò ní ìmọ̀ tó kúnná nípa rẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ dà sí pé mo mọ àwọn ìlú kọ̀ọ̀kan ní orí àwòrán ilẹ̀ ṣùgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ nípa rẹ̀ mi ò mọ̀. Mi ò mọ ìmọ̀ àwòrán ilẹ̀.

Pé mo ṣe ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́, ó lójú tí kì í bá ti ṣẹ̀ wípé bóyá gbogbo wa jo jáde pọ̀ lè tọ́já sí pé bóyá àjọ̀ dáwó san owó náà ni. Bóyá tó bá jẹ́ nǹkan tó pọ̀ gan, àmọ́ tí kò bá ti ju n tẹ́ ǹkan lè ṣẹlọ. Ẹnìkan nínú wa ni ó san owó náà tí a bá jọ tọ́ bá jọ jáde.

Ìgbà tí ó kẹ́yìn tí mo kọ́ nǹkan tuntun ní ilé iṣẹ́, ojoojúmọ́ náà ni mo máa ń kọ́ ǹkan tuntun ní ilé iṣẹ́. Kosi ìgbà tí eyan ń kọ́ ǹkan tuntun, bọ́yá nípa iṣẹ́ tí eyan ń ṣe ni, bọ́yá nípa ìmọ̀ bi eyan ṣe ń gbé ní ilé ayẹ́ ni, ojoojúmọ́ náà ni ń kọ́ ǹkan tuntun.

Èmi ò ní gíláàsì ọ̀orùn mi nìí. Àwọn gíláàsì tí ẹeyan máa ń wọ̀ tí ẹeyan bá fẹ́ sùn. Mo ní gíláàsì tí mo máa ń wọ̀ tí mo bá ń jáde àmọ́ èyí tí màá wọ̀ láti fi sùn, mi ò ní àwọn gíláàsì ọ̀yẹ̀yẹ̀. Ìrú àwọn gíláàsì yẹn mi ò ní wọn.

Bí mo ṣe máa ń dáàbò bo ààyè ìkòkò mi lórí Íńtánẹ́ẹ̀tì, ó náà ni wípé mi kì í ń lo Íńtánẹ́ẹ̀tì mi níbi tí àwọn èèyàn bá wà tán bá pọ̀ sí. Mi kì í ṣí ojú kọ̀m̀pútà mi, mi kì í ṣí kalẹ̀ fún àwọn ènìyàn láti máa rí tí mo bá ń ṣe kí wọ́n máa bà mọ̀ ohun tí mò ń ṣe, kí wọ́n sì máa bà jẹ́ ṣí wípé ohun tí mò ń ṣe yẹn, wọn lè ṣe mí ní sútà lórí rẹ̀. Nítorí náà, mo máa ń lo Íńtánẹ́ẹ̀tì mi níbi tí mo bá mọ̀ wípé ààbò wà.

Mi ò tíì fún ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀, mi ò tíì fún rí nínú ẹ̀jẹ̀ tó wà ní ara mi. Nígbà tí mo wà ní ọmọdé tí mi i tí dàgbà, wọ́n lè ti fún nínú ẹ̀jẹ̀ mi rí. Àmọ́ láti ìgbà tí mo ti tójú bọ́, mi i tíì fún nínú àwọn ẹ̀jẹ̀ mi. Pẹ́ á fún èèyàn ni àbí fún títà, mi ò tíì fún rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera nígbà tó bá já sí pé ara mi ò yá. Ni àwọn àsìkò yìí mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera gẹ́gẹ́ bí dókítà bá ṣe sọ wípé kí n lò. Ṣùgbọ́n láilàì ṣe wípé bóyá ó rẹ̀ mí, kò sí ohun tí mo fẹ́ fi ẹ̀rọ ìlera, kò sí ohun tí mo fẹ́ fi ṣe.

Àkókò inú ọjọ́ tí mo fẹ́ràn jù, ah, óun naa àsìkò alẹ́ nítorí pe o jẹ́ àsìkò ìsinmi tí m áa ti lọ síbi iṣẹ́ ní àárọ̀ àbí tí mo bá bùkátà lọ ní àárọ̀ alẹ́, màá wọlé, màá le fi àkókò náà, màá le fi sinmi. Béè lo maa nbẹ̀rẹ̀ láti bí aago mẹ́fà àbi aago márùn-ún ní ìrọ̀lẹ́

Mo ti lọ sí Àgọ́ri nínú àwọn ìgbà tí èèyàn máa ń lò láti fi ṣe ìdárayá ní àwọn àsìkò ìsinmi. Bẹ́ẹ̀ni, mo ti lọ rí, mo ti lọ sí Àgọ́ri láti lọ dárayá, láti lọ ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ ará ojúlùmọ̀